Àwọ̀ tí mo fẹ́ràn jù ní àwọ̀ òféèfé, èyí tí àwọn Yorùbá tún máa n pè ní àwọ̀ búlúù, àwọ̀ ìràwọ̀. Ìdí tí mo fi fẹ́ràn ni wípé tí mo bá rí àwọ̀ yẹn, ó jẹ mọ́ ìṣẹ̀dá ènìyàn, ìṣẹ̀dá ǹkan. Ó tún máa n rán mi létí àwọ̀ òṣùpá. Àwọ̀ yẹn dára torí ó máa n fi ìtumọ̀ sí ilé mi. Ó tún máa n ní jẹ́ kí n rántí bí ayé ṣe bẹ̀rẹ̀, bí ayé ṣe ń lọ. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ lára aṣọ, mo fẹ́ràn rẹ̀ lára gbogbo nǹkan tí mo bá ní.